Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan lọ́pọ̀ ìgbà. Bí àwọn nǹkan tí o máa ń ṣe àtúnlo, mo máa ń ṣe àtúnlo oúnjẹ tàbí abọ́ tí mo fi jẹun, tí mo fi ra oúnjẹ wálé, mo rẹ̀, mo máa ń ṣe àtúnlo rẹ̀ torí pé tí bá ti lòó tán, màá fọ̀, màá sì tún lò. Tí ó bá sì jẹ́ àwọn nǹkan ìrìn, nǹkan ìsebẹ̀ àbí nǹkan ìdáná, mo máa ń ṣe àtúnlo òun náà. Mo máa ń ṣe àtúnlo nǹkan dáradára. Àmọ́ ó ní àwọn nǹkan tí pé mi ì lè ṣe àtúnlo tí ó jẹ́ pé tí bá ti lè lòó ní ọjọ́ náà, ó ti bàjẹ́ kò ṣe tún lò mọ́. Àwọn yẹn ò tọ́. Àmọ́ nǹkan tó bá ṣe é lò tí bá mọ̀ pé kò bàjẹ́, mo máa ń tún wọn lò torí pé mi ò fẹ́ràn kí n máa bà nǹkan jẹ tàbí kí n máa jẹ́ kí nǹkan máa ṣòfò.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, oúnjẹ tí mo máa ń jẹ oúnjẹ ìlera ni, tó máa ń fún èèyàn ní okun àti agbára. Torí pé kí ni ànfàní oúnjẹ tí èèyàn gan jẹ tí kò ní ìlera lára? Kò sí ànfàní. Torí náà mo ma ń jẹ oúnjẹ tó ní ìlera pípé lára. Mosì fẹ́ràn ẹ láti máa jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà torí iṣẹ́ tí mo ń ṣe, ó jẹ́ iṣẹ́ alágbára díẹ̀ tó jẹ́ wípé tí èyàn ò bá jẹ oúnjẹ yìí tó ma ń fún èyàn ní ìlera sí ara èyàn èèyàn lè máa ní agbára láti máa ṣíṣe náà lọ. Torí náà mo fi máa ń jẹ oúnjẹ tó ní ìlera lára dáradára.